WhatsApp, Twitter àti YouTube ni àwọn apps tí mo máa ń lò jù. Tí ó sì jẹ́ wípé àwọn app yìí òhun ni mo máa ń sábà lọ sí wọn, orí wọn ní ojoojúmọ́. Ó fẹ́ má si ọjọ́ kan tí mo lè tẹ fóònù tí mi ò lo WhatsApp mi tàbí tí mi ò lo Twitter mi. Tí mo tún jẹ́, tó jẹ́ pé mo tún máa ń wọ YouTube náà. Ẹ̀hẹ̀n, ṣùgbọ́n WhatsApp àti Twitter òhun ni mo máa ń sábà wọ̀ jù. Nítorí pé, WhatsApp ti jẹ́ bí ohun èlò tí mo fi ń bá àwọn èèyàn sọ̀rọ̀ lójoojúmọ́, táa fi máa ń bá, táa máa fi ń pe ra wa, táa fi máa ń fi, ìwé ránṣẹ́ sírà wa, táa fi máa ń bá ra wa dowẹkẹ, táa fi máa ń bá ara wa ṣe gbogbo nǹkan. WhatsApp yìí òun ni a máa ń sábà lò. Tí ó sì jẹ́ wípé Twitter ni tìrẹ òun ni mo máa ń lọ láti lọ ní ìmọ̀ kíkún nípa àwọn nǹkan kọ̀ọ̀kan tó ń ṣẹlẹ̀ lágbàyé. Láti lọ tún rí, àwọn báwọn èèyàn, ìha táwọn èèyàn kọ̀ sí àwọn, ọ̀rọ̀ tó ń lọ lá wujọ àti bí èmi náà ṣe lè dá sí àwọn ọ̀rọ̀ yìí pẹ̀lú àwọn ọ̀rọ̀ eré ìdárayà náà tí wọ́n máa sì ń sọ ní orí Twitter. Tí ó jẹ́ wípé èmi máa ń gbádùn báwọn èèyàn bá n ṣe máa ń sàlàyé ọ̀rọ̀, bá ṣe ṣe máa ń bá ara wọn, bá n ṣe máa ń bá ara wọn fa ọ̀rọ̀ lórí Twitter òun. Tí ó sì jẹ́ wípé gbogbo ele yìí òun ló máa ń jẹ́ kí n wà lórí àwọn app wọ̀nyí lójoojúmọ́. Fún tí WhatsApp, ibẹ ni emi àtàwọn ọ̀rẹ́ mi, àwọn alábáṣiṣẹ́ mi, àwọn ẹbí mi láti máa n jọ ń bá ara wa sọ̀rọ̀. Tí ó jẹ́ wípé a ti fọ voice kọlu ní o àti ìpè ó lé ohun lásán tí ṣe voice kọọ, ìpè ó ní ohun àtàwòrán tí ṣe fídíò kọọ Ìhín ni ó tún máa ń fún wa ní àǹfààní àti ríra wa láti gbọ́, tí ó ṣe pé láti gbọ́ ara wa nìkan lásán. Tí ó sì jẹ́ pé a máa ń ríra wa lójúkòrójú. Eleyii tún jẹ́ ohun tí ó tún máa ń fún, òun to máa ń jẹ́ kí n tún wọ̀, WhatsAppu dáadáa ju àwọn appu yòókù lọ. Ló fi jẹ́ wípé tí a bá ti mú WhatsApp, tan ta mú Twitter, ẹkọọkan YouTube tòri tí n baa fẹ ka àwọn ìwé kọ̀ọ̀kan àbí tí mo bá fẹ́ rí, ní ìmọ̀ nípa àwọn nǹkan kọ̀ọ̀kan. Àwọn apps tí mo máa ń sábà lò lójoojúmọ́ ni. Tí ó sì jẹ́ wípé kò ní sí ojúmọ́ tí ò mọ̀ tí màá tẹ fóònù tí mi ò ní lọ àwọn app wọ̀nyí.

Bẹ́ẹ̀ni, mi má a n di ọjà ààbò tá mọ̀ sí seatbelt, tá mọ̀ sí seatbelt tí mo bá wà nínú ọkọ̀ mi, tí ó sì jẹ́ wípé, ẹ́, alákọ̀ọ́kọ́ ìdí pàtàkì tí mo fi má a n lo òun ni pé ó lòdì sí òfin ilẹ̀ wa láti má a n lo ọjà ààbò yìí, tí ó sì jẹ́ wípé tí àwọn ẹ̀ṣọ́ ojú pópó tán bá mú ni, ẹ́, owó ìtánná nlá nlá ni èèyàn ó fi san láti fi bọ́ nínú, ẹ́, òfin láti fi bọ́ nínú, ẹ́, ẹ̀ṣẹ̀ t'eeyan bá ṣẹ̀ yìí, ẹ́, tàbí kó jẹ́ wípé wọn a, wọn má a gbé ẹjọ́ èèyàn lọ sí iwájú ilé ẹjọ́. Ẹ́, lẹ́yìn eléyìí, òun ni mo tún ní ìgbàgbọ́ wípé ọjà ààbò yìí, òun ni ó má a n dáàbò bo ẹni, ẹ́, láti jẹ́ wípé tí, ẹ́, èèyàn bá, tí, ẹ́, a ò gbádùn ààrẹ, ṣùgbọ́n tí ìjàmbá bá fẹ́ ṣẹlẹ̀, tí ìjàmbá ojú pópó bá ṣẹlẹ̀, ọjà ààbò yìí ó má a jẹ́ kí, ẹ́, ẹ́, ìpalára tí ó ṣe é ṣe kó bá ni, ó má a jẹ́ kí ó dínkù, tí ó sì jẹ́ wípé ó yà èèyàn dédé tẹ, ẹ́, bírèkì ìjánu ọkọ̀, èèyàn dédé tẹ lójijì. Ọjà ààbò yìí ni ló ti má a n jẹ́ kí ó má a n fi, ó má a n jẹ́ kí èèyàn kí ó wà ní ojú ibi tí ó ba yẹ kó wà tí ó lè jẹ́ kí èèyàn kó lọ fààyà gbá, ẹ́, ibi steering ọkọ̀. Ẹ̀, ọjà ààbò yìí òun ni wọ́n sọ.

Àwọn Yorùbá bọ̀ wọ́n ní kú ṣẹ́, ló mọ orí isẹ́ ya. Òṣìṣẹ́ tí ó bá ṣiṣẹ́ dáadáa, to n bá dún nínú, èlé yìí ó tún fún ní ìwúrí láti tún ṣiṣẹ́ síi lọ́ ti tún ṣiṣẹ́ dáadáa síi. Ó fi jẹ́ wípé mo ti lè jẹ́ pé èmi ò sí nídìí àwọn tí wọ́n ń ṣètò owó tàbí àwọn tí wọ́n ń san owó, ṣùgbọ́n mo máa ń dá màrán fún àwọn ọ̀gá wa ọ̀nà láti ṣe gbogbo àwọn òṣìṣẹ́ nínú, tí mo sì máa ń dá màrán pé kí wọ́n fi àfikún kó àwọn òṣìṣẹ́ tó máa ń ṣe dáadáa jù lọ. Kí lè jẹ́ gẹ́gẹ́ bí ìn tí àwọn olóyè Yorùbá máa ń pè ní àlàwọ́ ǹsì. Nítorí ẹni tó máa ń ṣiṣẹ́ dáa, ọmọ tí ó máa ń ṣi sé dédé, o yà kí ó máa ní ìwúrí àti ọ̀ríyìn tí a máa fún. Nínú ára àwúrí náà ni àfikún owó láti lè ṣe àfihàn wíwẹ́ àwọn òṣìṣẹ́ náà tó máa ń ṣiṣẹ́ dáadáa, tí ó sì jẹ́ wípé èmi náà ti jàǹfàní irú nǹkan báyìí ní ìgbà tí ó ti lọ sẹ́yìn. Tẹ́ èmi náà sì fẹ́ kí àwọn tí wọ́n jẹ́ ọmọ lábẹ̀mí, àwọn òṣìṣẹ́ mi, káwọn náà jẹ́ irú àfààní yìí. Ó fi jẹ́ wípé mo máa ń dá màrán fún àwọn ọ̀gá lọ́gá wa láti máa fi kún owó àwọn òṣìṣẹ́ wa láti ìgbà dé ìgbà. Nítorí mo mọ̀ pé àfikún yìí yóò tún ní ibi tí àwọn òṣìṣẹ́ tí ó tún ṣe láyé inú iṣẹ́ wọn, yóò tún jẹ́ kí wọ́n tún lè ṣe dáadáa sílẹ̀ nísinsìnyí.

Bẹ́ẹ̀ni, èmi ti rí ìlò ìrìn àjò lọ sí ìlú mìíràn tí kò nṣe ìlú ibi tí mo ti ń ṣiṣẹ́. Ìṣe wa náà lósi gbé mi dé, ìrìn àjò náà ló gbé mi lọ sí ìlú ọ̀ún tó jẹ́ pé láti ilé iṣẹ́ wọ́n ran mi láti lọ bá àwọn oníbàárà wa tuntun gbòógì láti lọ bá wọn ṣe ìpadé pọ̀ tí ó sì jẹ́ wípé ọlọ́jọ́ mẹ́ta, ìpàdé ọlọ́jọ́ mẹ́ta ni ìpàdé yìí. Mo kúrò láti ìlú Èkó lọ sí ìlú Kano tí ó sì jẹ́ wípé ọkọ̀ òfuurufú ni mo bá lọ. Ni ọjọ́ àlákọ́kọ́ tí mo dé ìlú Kano, mi ò, ọjọ́ àlàkọ́kọ́ òun ni ó jẹ́ wípé wọ́n á fi mi sí ilé ìgbafẹ́ láti jẹ́ kí n sinmi tí ó sì jẹ́ wípé ní àwọn ọjọ́ méjì òkú òun ni a fi ṣe ìpàdé papọ̀. Tí ìpàdé náà tó sì dà lórí ọjà tí àwọn oníbàárà yìí fẹ́ bá wa rà ní ilé iṣẹ́ wọn. Àwọn ọjà yìí ló sì jẹ́ n tí olówó lórí tó níye lórí tó pọ̀ ní eleyìí ló fi sọkún fa bá ṣe ní kí èmi kí n lọ bá wọn ṣe ìpàdé pọ̀ tí mo sì ṣàlàyé àwọn ọ̀nà àagbá àti ọ̀nà àatọ̀ tí ilé iṣẹ́ wa yóò fi ṣèdá òun fún sì gbogbo nǹkan tí wọ́n bá ń fẹ́ tí ó sì jẹ́ wípé gbogbo àlàyé mi òun ló yé wọn yékéyéké tí ó sì dùn mọ́ wọn nínú tí nítorí, nítorí ìdí yìí òun ni wọ́n sì fi bá ilé iṣẹ́ wa dowo pọ̀ tí àjọṣepọ̀ ó sì wà láàrin àwọn àti ilé iṣẹ́ wa dònì. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, eleyìí jẹ́ nǹkan wurí fún mi pé mo ní àǹfààní láti rán ilé iṣẹ́ wa lọ́wọ́ gẹ́gẹ́ bí mo ṣe ti máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ó sì jẹ́ wípé èmi náà mo fi ń tún ara mi ṣe ní ọ̀dọ̀ àwọn ènìyàn nítorí wọn a máa rí mi gẹ́gẹ́ bí ẹni tí ó ká to ẹni tó sì mọ̀ọ́ṣẹ̀ tí a lè fi iṣẹ́ lé e lówó tí ó sì jẹ́ wípé yóò tún máa fún mi ní àgbéga àgbéga lẹ́nu iṣẹ́ mi ni.

Bẹ́ẹ̀ni etí mi dára o, torí pé ẹ̀ ti wọ́n bá ń sọ̀rọ̀ ní ẹ̀gbẹ́ mi, e kó dàgan tí ó jẹ́ pé mi sì tún bá ẹlòmíì sọ̀rọ̀. Gbogbo ohun tí wọ́n sọ ní ẹ̀gbẹ́ mi, òun ni màá sì tún máa gbọ́. Gẹ́gẹ́ bí wọ́n bá ṣe ń sọ, tí màá sì maa ti maa si máa fọkọ́ bá wọn lọ. Ẹ̀ Àwọn èèyàn tí mo sì ń bá sọ̀rọ̀ náà, lo sì máa gbọ́ tí wọn náà. Ẹ̀ Léyi lo fi jẹ́ pé ohun tí mo bá gbọ́, ó máa ń, ó máa ń nira fún mi láti gbàgbé ẹ̀. Ẹ̀ Nítorí lò fi jẹ́ pé ẹ̀ tí mo bá wà ní àwùjọ, mo máa ń gbìyànjú láti tẹ́tí sí àwọn nǹkan tí àwọn èèyàn bá ń sọ, kí n ba lè mọ ọ̀nà bí màá ṣe fẹ̀sì. Ní enú iṣẹ́ gan-an. Tí ẹ̀ àwọn ọmọ, àwọn ọmọ òṣìṣẹ́, àwọn òṣìṣẹ́ ẹlẹgbẹ́ mi tí wọ́n bá ti ń sọ nǹkan, bó ṣe kó yá wọn sọ kẹ́rẹ́kẹ́ lẹ̀ tí wọ́n rora sọ, èmi yóò ti gbọ́, màá sì ti mọ ohun tí wọ́n sọ, tó sì jẹ pé èmi yóò ṣiṣẹ́ lórí rẹ̀. Ẹ̀ Nítorí pé àìmọye ìgbà, láwọ̀n èèyàn o fẹ́ ń pariwo sọ̀rọ̀ tí wọ́n sì, tí wọ́n sì rò pé táwọn tí bá ti rọra sọ̀rọ̀ kékeré báyìí, ẹ̀ ni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ àwọn abi eni tawọ́n bá sọ̀rọ̀, ò yẹ kó ti gbọ́ ọ̀rọ̀ yìí. Tí ó sì jẹ́ pé bí ọ̀rọ̀ tèmi ṣe rí lélè yìí, ẹ̀ mo ní etí ìgbọ́ tí ó dára, tó sì jẹ wi pé tí n bàá ti ẹ̀ tí mo bá dẹ̀tí, mi ò nílò àrá ti màá dẹ̀tí pupo jù kí n tó gbọ́ ohun tí àwọn èèyàn ń sọ. Àtẹ́tí mi ọ̀tún, àtẹ́tí mi òsì, mejeji ni mo màá fi ń gbọ́ ọ̀rọ̀ dáadáa, tí ó sì jẹ́ wípé ẹ̀ àwọn ẹ̀ ohun tí mo bá gbọ́, mo màá le ṣàmúlò rẹ̀ tí ọpọlọ mi yóò sì tún máa rẹ̀ sí ibi tí ó tọ́ àti ibi tí ó bá yẹ. Mo gbà pé ẹ̀ etí ìgbọ́ daádàá ẹbun ni látọ̀dọ̀ Olódùmarè, tí ó sì jẹ pé inú mi máa ń dùn sí ẹbun yìí ní gbogbo ìgbà. Ẹ̀ Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló jẹ́ wípé ká tó di pé wọ́n bá sọ̀rọ̀ kan, ẹ̀ kó tó di pé ó gbọ́ ọ̀rọ̀ tí àwọn èèyàn sọ gan-an, ọ́jọ́ ti lọ. Tí ó yẹ wípé kò tíì gbọ́ ohun tí wọ́n sọ dáadáa, ká tó wà ní pé kán ó di pé bóyá wọ́n sọ̀rọ̀ kékeré, wọ́n sọ̀rọ̀ ní ohùn ìlẹ̀, ẹ̀ irú a fe, irú fe àwọn èèyàn mi, wọn ni gbọ́ ọ̀rọ̀ tó bá wà nú ohùn ìlẹ̀. Yàtọ̀ sọ́rọ̀ tí wọ́n bá ń sọ, tí wọ́n ń fàríwọ́ sọ dáadáa, un láwọ̀n mi ran máa ń gbọ́.

Bẹ́ẹ̀ni ní òwúrọ̀ kùtùkùtù tí mo bá ti dé ibi iṣẹ́, òun ni mo máa ń mu kọ́ọ̀fí láàrọ̀ tí ó sì jẹ́ wípé àwọn òṣìṣẹ́ mi wọ́n ti mọ̀ pé tí mo bá ti wà ní ọ́fíísì mi, wákàtí yen náà ni si wákàtí tí mo bá dé ọ́fíísì náà sí wákàtí tó tẹ̀lé, wọ́n gbọdọ̀ ti gbé kọfí mi wá, tí máa sì ti mu kọfí yìí láàárọ̀ kùtùkùtù. Tí ó sì jẹ́ wípé ó máa ń jẹ́ kí, ó máa ń jẹ́ kí ara mi kó dáya ṣiṣẹ́ dáadáa, ó sì máa ń jẹ́ kí ọpọlọ mi kó ji pé pé kí n lè farabalẹ̀ láti sì ṣiṣẹ́. Bó sì lè jẹ́ pé àwọn onímọ̀ òyìnbó máa ń sọ fún wa, onímọ̀ ìṣègùn máa ń sọ fún wa pé kọfí ní èròjà caffeine tí ó máa ń fa àwọn ǹkan àbómí lára. Ṣùgbọ́n èmi ní ìgbàgbọ́ wípé amójú, alójú gbogbo nǹkan ni ó dára. Ìwọ̀nba kékeré náà ni mo máa ń sábà mu tó jẹ́ wípé èmi kì í ṣọ̀kan juwa láti mu kọfí yìí lójoojúmọ́. Tí ó sì jẹ wípé kọfí yìí ni ó jẹ́ ohun tí mo máa ń, ó ti pẹ́ tí mo ti ń mu báyìí, tí mo ti ń lo ìyẹn ọdún márùn-ún láti máa, tí ó ti di pé mo ti mu kọfí tí ó sì ní ìpalára kankan tó ń ṣe fún mi lára, tí mo sì máa ń ṣe àyẹ̀wò àti ìgbàdégbà ní ilé ìwòsàn fún àgọ́ ara mi tí wọ́n sì sọ nǹkan kan tí pé wọ́n à sọ pé bóyá mo mu àìsàn kankan bá mi jà. Eléyì fi jẹ́ kín mọ̀ wípé oun tí oní kálukú bá ń mu, àti bí èèyàn bá ṣe ń gbé ìgbé ayé ẹ ara oní kálukú tún yàtọ̀. Bí ara oníkálukú ṣe máa ń ṣe, bó ṣe máa ń, bó ṣe máa ń dojú kọ ǹkan àbí omi àbí tó ṣe máa ń dojú kọ àwọn ǹkan tó bá wọ inú ara, ó yàtọ̀ sí ara wọn. Ló ó fi jẹ́ wípé tí táyé tó bá mu ǹkan tí ǹkan òhun kò ṣe ní àbúrú, káìnde lè mu ǹkan òhun kí ǹkan òhun kó gbòdì lára rẹ̀. Bí ọ̀rọ̀ ayé ṣe rí ni nítorí pé a yàtọ̀ sí ara wa. Bí ara oníkálukú ni ohun tó jẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀. Ní ìparí èmi ní ìfẹ́ láti máa mun kọ́ọ̀fí tí n bá tiwà lẹ́nu iṣẹ́ tí ó sì yẹ wípé àwọn òṣìṣẹ́ mi náà, àwọn náà máa ń ṣe dáadáa láti máa bá mi gbé kọfí wá ní ojoojúmọ́ lẹ́nu iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo ní ètò ààbò kọ̀ǹpútà tí wọ́n ń pè ní antivirus. Ẹ̀, ètò ààbò kọ̀ǹpútà tí mo ní, òun ni, eeh, Avast Antivirus tí ó sì jẹ́ wípé mo máa ń gbìyànjú láti, eeh, a-a-ti, ẹm, láti sọ́dọ̀tún, iye tí wọ́n ń pè ní up-up-update láti ìgbà dé ìgbà. Tó bá ti gbé wá pé èyí tí mò ń lò ó ti, eeh, eeh, kò wọ́gba mọ́ torí wọ́n sọ pé ó ti expire, màá gbìyànjú láti tún sọ́dọ̀tún tí màá sì tún gbìyànjú láti upgrade ẹ̀. Eeh, aàbò kọ̀ǹpútà yìí, antivirus yìí, òun ni tó máa ń, tó máa ń ranmi lọwo láti dènà, eeh, àwọn kòkòrò tí ó le máa bá kọ̀ǹpútà mi jà, tí ó lè ṣe, à, tí ó lè dènà kí kọ̀ǹpútà mi kó máa ṣiṣẹ́ dáadáa. Tó sì jẹ́ wípé màá ń lo, eeh, mo máa ń gbìyànjú láti tan, eeh, kò, eeh, ààbò yìí, màá gbìyànjú láti tan gbogbo ìgbà tó sì ti, tí ó máa ń bá mi dènà àwọn, àwọn kò-- àwọn, eeh, kòkòrò tí ó ṣe é ṣe kó máa bá kọ̀ǹpútà mi jà torí pé àìmọye nǹkan mo ń gbé sórí kọ̀ǹpútà mi. Àìmọye, eeh, flash, àìmọye flash drive tàbí, eeh, àwọn ẹ̀rọ tí mo fi máa ń, mo fi máa ń, eeh, mo fi máa ń dà nǹkan, tí mo fi máa ń gba nǹkan sórí, àwọn ẹ̀rọ tí mo fi máa ń gba nǹkan sórí kọ̀ǹpútà mi. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀, òun ni ó ṣe é ṣe kí kòkòrò máa bá jà. Tó sì jẹ́ wípé kòkòrò yìí látara bẹ̀ ò le, eeh, ò le, ò lè napa burúkú lára kọ̀ǹpútà tèmi. Eleyìí ló fi jẹ́ wípé mo máa ń gbìyànjú láti lo ààbò kọ̀ǹpútà yìí ní gbogbo ìgbà. Eeh, lẹ́yìn antivirus yìí, mo, ààbò kọ̀ǹpútà tí mo ti máa ń lò ni Windows Defender tó sì jẹ́ pé eleyìí náà ó máa ń ṣe dé, ó máa ń dènà àwọn ìjàǹbá àbí kòkòrò tó ṣe é ṣe kó máa bá kọ̀ǹpútà mi jà.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ wíwẹ̀ tí a lè pè ní swimming shirt. Eh, torí pé èmi máa ń lọ sí àwọn ilé ìgbafẹ́ tí ó máa ń ní àwọn odò ìgbàlódé tí a máa ń pè ní swimming pool, tí ó sì jẹ́ wípé, ẹ́ nínú àwọn odò yìí, òun ni èèyàn tí máa ń lò àwọn aṣọ iwẹ̀ tí àwọn, ẹ́ a ń pè ní swimming shirt, ẹ́ àbí swimming wears. Bẹ́ẹ̀ni, mo ní aṣọ wíwẹ̀ tí a lè pè ní swimming shirt. Eh, àwọn aṣọ ni o jẹ pé eh àwọn eh èèyàn èèyàn má ń rí lò tí ó sì jẹ́ wípé kò, kò ṣe aṣọ tí ó wúwo lára, aṣọ tí ó fúyẹ́ lára ni. Tí ó sì jẹ́ wípé ó máa ń bò àwọn, ẹ́ ibi tó, tó máa ń bò àwọn, a, a àwọn ibi tó ó yẹ ní à, lágo ara ló máa bọ̀, tí yóò sì ṣe ẹ́ ṣe, tí yóò ṣe dandan kó bò gbogbo àwọ ara àgàgà àwọn aṣọ òun. Ó máa ń bò abẹ́ ẹni àti aya, ẹ́ tí ó sì jẹ́ wípé ọwọ́ ẹni àti ẹ́ ẹsẹ̀ ló máa sábà ṣí sílẹ̀ tí aṣọ yìí kò kí n bò láìmọye ìgbà. Ẹ̀, àwọn aṣọ iwẹ̀ yìí ni a ṣe fún àti ni a má, ni a ṣe fún àti wẹ̀ lọ́dọ̀. Tí ó sì jẹ́ wípé tí èèyàn bá ti lòó tán, èèyàn lè ka pamọ́, tí èèyàn sì wọ aṣọ tí èèyàn wọ̀ wá láti ilé. Ẹ̀, e leyi ló fi máa jẹ́ pé aṣọ ilé tí èèyàn wọ̀, òun ko ni èèyàn máa lò ní odò náà, tí yóò sì jẹ́ kí èèyàn lè fi wọ aṣọ ilé padà lọ sí ilé, ẹ́ láti, ẹ́ ní aṣọ tó gbẹ mọ́, tó gbẹ. Tí ó sì ṣe à pé aṣọ náà yóò tutù mọ́ ìyàn lára.

Ìsinmi ọdọọdún lẹ́nu iṣẹ́ wa ni òṣìṣẹ́ kọ̀ọ̀kan ló bùkátà sí. Ó ní ohun tó sì jẹ́ pé wọ́n máa ń fún wa ní ọ̀sẹ̀ méjì méjì. Ọ̀sẹ̀ méjì ni wọ́n máa ń fún wa láti lọ fún ìsinmi ọdọọdún tí a ń pè ní annual leave. Ẹ̀yin ìsinmi yìí oníkálukú, ó ní ó máa ń gbìyànjú àti, ẹ̀, ṣe ọ̀nà àsìkò tó bá wù sí, àsìkò tí èèyàn bá fẹ́ràn láti ní ìsinmi yìí sí, òun ni ó máa ṣiṣẹ́ lórí. Tí ó sì jẹ́ wípé ìsinmi yìí ò ní, gbogbo èèyàn tó ti lo ókéré tán ọdún kan lẹ́nu iṣẹ́ ló lẹ́tọ̀ọ́ sí. Àwọn èèyàn tó ń sì lò tọ́dún kan wọn ní àǹfààní sí ìsinmi yìí. Tí ó sì jẹ́ wípé àwa tí a ti jẹ́ ọlọ́dún pìpẹ́ ni a máa ń gba ìsinmi yìí láti ọlọ́dún méjì lẹ́nu iṣẹ́ lọ. Ẹ̀yin ìsinmi yìí ni àwọn èèyàn fún máa ń ṣe ohun tó bá wù wọ́n. Àwọn àmì wọ́n máa ń gbìyànjú láti ṣe ìrìnàjò, tàbí kí wọ́n ṣe, ayẹyẹ tó bá wù wọ́n. Àwọn tó jẹ́ pé wípé bóyá wọ́n fẹ́ ṣe ayẹyẹ ìgbéyàwó lẹ́nu iṣẹ́ wa ni wọ́n ti lo ìsinmi wọn láti fi fi àsìkò yìí láti fi ṣe ìgbéyàwó wọn tó sì jẹ́ wípé wọn ní wàhálà àbí kon máa ro ní ìrònú, kon máa ro nípa iṣẹ́ láwọn àsìkò yìí tó jẹ́ pé wọn a lè mójútó ìtíwọ́n báa fẹ́ ṣe dáadáa. Ẹ̀yin ìsinmi yìí ló jẹ́ wípé ó máa ń jẹ́ kí, òṣìṣẹ́ kọ̀ọ̀kan láti lè gbàgbé nípa ọ̀rọ̀ ọṣẹ́ tí ó sì jẹ́ wípé ó máa mójútó ọ̀rọ̀ ayé rẹ̀ lásìkò wọn. Ìgbà tó bá sì padà sẹ́nu iṣẹ́ yóò jẹ́ ẹni tí ó tún bí ẹni tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gba òṣìṣẹ́ tuntun ni ló ṣe máa rí. Tí ó sì jẹ́ wípé, oníkálukú wa la nílò ìsinmi yìí torí ọmọ tó bá ń ṣiṣẹ́ dédé ó yẹ kó lásìkò gbádùn. Ẹ̀yàn gbọ́dọ̀ máa ṣiṣẹ́ ní gbogbo ìgbà náà tí èèyàn ò bá sinmi ara, tí èèyàn ò bá fúnra ẹni sinmi ara gangan fúnra rẹ̀ yó bẹ̀rẹ̀ sinmi lọ́wọ́ ènìyàn. Ẹ̀, kó tó dí wípé èèyàn ó máa lọ, èèyàn ó máa di ẹni tí yóò máa wọ àìsàn kan bómi lára. Ìsinmi yìí, ẹ́, ó ṣe é ṣe kó jẹ́ wípé, ẹ́, àwọn ìsinmi yìí náà yóò dènà kí èèyàn ó máa di pé ó ní àrùn káà rùn bà àìsàn lára torí wípé àsìkò yìí kò fi ní lọ sẹ́nu iṣẹ́. Ẹ̀, ó máa nílò, ó máa yóò gbàgbé nípa gbogbo ohun tó jọmọ́ṣẹ́ lásìkò yìí. Ẹ̀, ọpọlọ rẹ̀ ó sì lè dáadáa, yóò fi léròó náà àwọn nǹkan míì ninú ayé rẹ̀. Ẹ̀, bí, ẹ́, ẹ́, ẹ́, tí ó sì jẹ́ pé oníkálukú ló máa ń lo ìsinmi rẹ̀ fún nǹkan kan tó bá pàtàkì sí wọn jù lọ.

Mo máa ń lo tò wákàtí mẹ́fà sí mẹ́jọ tí mo fi máa ń wọ, ẹ, ojú ìbòdù, tí mo fi máa ń wọ ìbòdù lójoojúmọ́. Torí ìbòdù yìí, òun náà ni ó máa ń bo imú tí, ẹ, ó sì máa ń dènà kí ìdọ̀tí àbí kí òòrùn tí ó dára kó wọ imú wa. Ehn, tó sì jẹ́ wípé ní ibi iṣẹ́ wa, òun ni wọ́n ti fi sílẹ̀ gẹ́gẹ́ bí òfin pé gbogbo òṣìṣẹ́ nló gbọ́dọ̀ ní ìbòmú ìbòdù tí wọ́n sì gbọ́dọ̀ máa wọ àwọ̀ ojú náà kí ó lè dènà gbogbo àwọn ìjàmbá lẹ́nu iṣẹ́ àti gbogbo, ẹ, eruku, eruku tó máa ń jáde láti àwọn ọjà táńtà, ẹ, àti tó máa ń jáde láti gbogbo bá ṣe ń ṣe ìpèsè àwọn ọjà táńtà. Èyí lè ro ví jẹ́ wípé gbogbo ẹni tí ó bá ní, ẹ, irú ẹni tí ó bá wà lẹ́nu iṣẹ́ pàtàkì jùlọ àwọn tí wọ́n bá ní, ẹ, tí wọ́n bá ń súnmọ́ ibi tí wọ́n bá ti ń ṣe ìpèsè àwọn ọjà náà, wọ́n gbọ́dọ̀ máa lo ohun ìbòdù àti ẹyin tí wọ́n máa fi bo imú wọn dá láadáa, wọ́n gbọ́dọ̀ máa lò lójoojúmọ́. Ẹ, ìbòdù yìí òun ni ó jẹ́ oríṣiríṣi. Àwọn kan wà tó jẹ́ wípé yóò bo gbogbo ojú àti imú lẹ́ẹ̀kan náà ni. Ẹ̀mí isì wà tó jẹ́ pé àwọ̀ ojú pẹ̀lú ìbòmú òun ni ó jẹ́. Ehn, gbogbo ẹ náà òun ni ó, gbogbo ẹ̀ àwọn èèyàn máa ń lò lọ́dọ̀ wa tó sì jẹ́ wípé ẹni tí ó bá wù oníkálukú lára wa, ẹni tí ó bá wù oníkálukú láti lò, òun ló máa lò. Tí ẹlẹ́ṣìn máa ń dènà àwọn àìsàn kọ̀ọ̀kan tí yóò ṣe é ṣe kó ṣẹ́yọ látara àwọn kẹ́míkà tá ń bá ṣiṣẹ́ lẹ́nu iṣẹ́ wa. Láàárín àwọn kẹ́míkà tá ń lò táa fi ń ṣiṣẹ́ lẹ́nu iṣẹ́.

Àwọn ímeèlì mi, òhun ni àwọn eeh ọ̀nà tí àwọn ènìyàn máa ń gbà fi ránṣẹ́ sí wa lẹ́nu iṣẹ́. Torí pé ímeèlì tí mò ń lò lẹ́nu iṣẹ́ ó yàtọ̀ sí ímeèlì èyí tó jẹ́ tèmi gan an gan an alára. Ṣùgbọ́n ímeèlì tẹ́nu iṣẹ́, òun ni mo ti máa ń sábà gbà àwọn ìwé, tí mo ti máa ń sábà gbà àwọn lẹ́tà tí wọ́n máa fí ránṣẹ́ sí iwájú. Eh torí pé àwọn ilé iṣẹ́ tá ń bá ṣiṣẹ́, ta tí máa ń rà àwọn èròjà àti àwọn oníbàárà wa, gbogbo wọn ni wọn máa ń lò ímeèlì láti bá wa sọ̀rọ̀. Tí wọ́n sì máa fi lẹ́tà ránṣẹ́ sí wa láti Gmail wa. Ti ó sì jẹ́ pé láti ímeèlì wa, ó sì jẹ́ pé tí a bá ti gbà lẹ́tà náà, tí a gbà ímeèlì lọ́tọ̀do àwọn, àwa yóò kà ímeèlì òun, àwa yóò sì ṣíṣẹ́ lórí i n tí wọ́n bá béèrè àbí tí wọ́n bá sọ fún wa. Táa bá sì ti ṣiṣẹ́ lórí ẹ, àwa ó sì fi èsì ránṣẹ́ fún wọn. Tí ó bá yẹ kó yá ìdúnadúrà, òhun ni a jọ ń sọ̀rọ̀ ni tí wọ́n nílò láti, òhun ni a jọ ń sọ ni tí wọ́n nílò láti fi ìwé ránṣẹ́ sí wa. Àwa yóò sì gbà àwọn ìwé yìí, àwa yóò sì gbà àwọn ìwé tí wọ́n bá fi ránṣẹ́ láti ara ímeèlì yìí. Tosi jẹ́ pé àwa yóò sì wò fininfíni kó tó di pé a fún wọn léṣi. Eh olórí, olórí àwọn oní, àwọn onílese iṣẹ́ àti àwọn oníbàárà, òhun ló máa ń bá wa sọ̀rọ̀ pẹ̀lú ímeèlì wa. Tó sì jẹ́ wípé àwa máa ń wò lóòrẹ́ kòòrẹ́, ojúmọ̀ o lè máa ká máa wò ímeèlì inú iṣẹ́ wa. Tó jẹ́ wípé tí a bá ti wò ímeèlì òun, gbogbo àwọn tó bá ti fi ìwé ránṣẹ́ sí wa, tó fi lẹ́tà ránṣẹ́ sí wa ni a máa ń dálohun, ta sì máa wá ojútùú sí i n tí wọ́n bá béèrè. Eléyi sì ni òun jẹ kí iṣẹ́ wa máa lọ sì waju, ti asi kin fi ìbéèrè àwọn òṣìṣẹ́ wa àfi n fi ìbéèrè àwọn onibara wa tá kin fi ṣeré.

Àwọn ọ̀rọ̀ asínà ni àwọn ọ̀rọ̀ tí a fi máa ń ṣe àtẹ̀wọ́lé sí, ẹ́, àwọn ojú òpó kọ̀ọ̀kan tí ó sì jẹ́ pé oníkálukú, òun ló ní tirẹ̀ tí ó máa ń lò tí ó sì jẹ́ pé òun nìkan náà ni ló máa ń mọ̀ nípa àwọn ọ̀rọ̀ asínà yìí. Torí pé àìmọye àwọn, ẹ́, àìmọye àwọn, ẹ́, àìmọye àwọn ọ̀rọ̀, àwọn àṣírí àbí ká sọ pé àwọn ọ̀rọ̀, òun ni ó jẹ́ wípé òun nìkan náà ló yen kí ó máa láǹfààní sí tí ó ṣe fún gbogbo èèyàn. Ìrú àwọn ọ̀rọ̀ báyìí àbá àwọn àṣírí báyìí, òun ló máa ń nílò ẹ́, àwọn ọ̀rọ̀ asínà tí ó jẹ́ pé èèyàn fi máa ń ṣàtẹ̀wọ́lé sí wọn. Ẹ̀, níbi iṣẹ́ wa, oníkálukú ló ní, ẹ́, àwọn ọ̀rọ̀ asínà tó fi máa ń wọ àwọn ojú òpó tí a máa ń lò láti fi ṣiṣẹ́ wa tí ó sì jẹ́ wípé, ẹ́, oníkálukú, òun ni ó máa ń lò ohun tí ó jẹ́ pé yóò lè rántí, ẹ́, láì lò wàhálà, láì la wàhálà lọ ni. Nítorí àwọn èèyàn máa ń lò, ẹ́, ohun tí bí orúkọ ọ̀nà gíjẹ́ wọn. Àwọn èèyàn sì máa ń lò ọjọ́ bí wọn. Àìmọye àwọn èèyàn tó máa ń lò, ẹ́, ọjọ́ tó pàtàkì láyé wọn, orúkọ olólùfẹ́ wọn, orúkọ àwọn òbí wọn, àìmọye nǹkan onírúurú ọ̀rọ̀ ni àwọn èèyàn máa ń lò. Táwọn èèyàn sì máa ń lò àwọn, ẹ́, àwọn ọ̀rọ̀ tó máa ń lò bí àwọn, ẹ́, àmì tán tún máa fà mí sí inú àwọn ọ̀rọ̀ ohun láti má jẹ́ kí àwọn èèyàn kan lè tètè ronú nípa àwọn ọ̀rọ̀ yìí láti lè lò wọ́n. Ẹ̀, léèló fi jẹ́ wípé àwọn ọ̀rọ̀ asínà yìí ni ó ṣe pàtàkì sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ó sì jẹ́ wípé tí èèyàn bá fi lè fi, ẹ́, àwọn ọ̀rọ̀ asínà yìí tí ẹ bá fi lè tafàlà àwọn èèyàn tí wọ́n fẹ́ ṣe èèyàn, wọ́n fẹ́ ṣe ilé iṣẹ́ ní ìjàǹbá, òun náà lè lò ọ̀rọ̀ asínà yìí láti fi kóba ilé iṣẹ́, tán sì kóba ẹni tó wà ní ìgbànú iṣẹ́ náà. Ileyi ló fi jẹ́ wípé èèyàn gbọ́dọ̀ mójútó ọ̀rọ̀ asínà èèyàn dáadáa kó jẹ́ wípé n tí kò ṣe ẹ́ táwọn èèyàn tá ń lè dédé, tá ń lè dédé rántí, tí wọ́n lè dédé fọ́, tá lè dédé lò láti fi ṣe ìjàǹbá, òun ni kí èèyàn máa lò. Eléyìí ló sì jẹ́ pé èmi náà máa ń lò ó tó jẹ́ wípé ohun tí àwọn èèyàn ò lè dédé fọ́, tí wọ́n lè ronú sí, tí wọ́n lè fọkàn sí, òun ni ọ̀rọ̀ asínà mi lẹ́nu iṣẹ́ tí ó sì jẹ́ pé èmi nìkan náà, òun ni mo mọ̀, ẹ́, àwọn ọ̀gá mi gan o mọ̀, àwọn ọmọ lẹ́yìn mi ò mọ̀. Bó ṣe yẹ kó rí nìí fún oníkálukú tó jẹ́ òṣìṣẹ́.

Ìlú Dubai ní lò ti wù mí láti lọ lo ìsinmi, kí mo sì ti máà ń gbọ́ pé ìlú Dubai yìí tó jẹ́ ara àwọn ìlú tó wà ní orílẹ̀ èdè United Arab Emirates, òun ni ìlú ara awon tó wà lára àwọn ìlú kan tí ó rẹwà lójú lọ lágbàyé tí ó sì jẹ́ wípé àwọn onírúurú àwọn arìnrìn àjò àtàwọn tí wọ́n, ẹ́ ti wọ́n máà ń ṣe, tí wọ́n máà, àwọn arìnrìn onírúurú àwọn arìnrìn àjò, òun ló máa ń lọ sí ìlú yìí láti lọ, ẹ́hn lọ fún ìsinmi àti ẹ́ ohun tọn n pè ní tourism. Ẹ̀ emí ti máa ń gbọ́ nǹkan rere nípa ìlú yìí bó ṣe rẹwà tó bí ó ṣe jẹ́ pé ó níyà ìlú tó ní àtògbe de tí ó sì jẹ́ wípé àwọn ẹ́ ọ̀rọ̀ ajé wọn, ohun ọ̀rọ̀ ajé wọn, òun ni ẹ́ ẹ bon ṣe máa ń gbàlèjo àwọn èniyàn ẹ́ tí wọ́n sábà tó jẹ́ pé wọ́n sọ pé inú aṣálẹ̀ òun níbẹ ṣùgbọ́n tí ó jẹ́ wípé ẹ́ wọ́n máa ń kọ́ ohun mèremère tí ó sì jẹ́ ìlú tí àwọn èèyàn máa ń lọ sí láti káàkiri gbogbo àgbàláyé. Eléyìí àwọn iròyìn tí mo ti gbọ́ nípa ìlú yìí n ló ju mi lọ́kán ló jẹ́ kí ọkàn mi kó rọ̀ mo láti lọ ṣe ìrìn àjò lọ sí ìlú yìí kemi náa lọ rí gbogbo báwọn èèyàn ohun tàwọn èèyàn sọ, kemi naá lọ fojú rí kí n lè, kí n, kí n, ó jẹ́ pémi náà kemi náa lè ja, kí n jayé, kí n jẹ àwọn ayé tí wọ́n jẹ nílú yìí, kemi náa sì bá wọn ṣe, kí n bá wọn ẹ́ lò nínú àwọn àṣà wọn, kí n lo ẹ́ kemi náa rí bí wọ́n ṣe ń ṣe ní àwọn ìlú mii yàtọ̀ sìlú ibi tí mo wà lásìkò yìí.

Àwọn Yorùbá bọ̀ wá nípa òwe, wọ́n ní “òkú ń sunkún òkú, àkáṣọ lórí ń sunkún ara wọn”. Ilé yìí, òun ni ó ṣẹlẹ̀ nígbà tí, ehn, a pàdánù ẹni tí ó jẹ́ ẹ̀gbọ́n ìyá mi, tí ó sì jẹ́ wípé, ehn, ehn, ìpàdánù ẹni yìí ó jẹ́ ẹni tí ó, tí ó bá wa lójijì, tí ó sì jẹ́ ẹni tí ó, ehn, tí ó le lára gbogbo wa, sínú wa tó bàjẹ́ sí i, tí ó sì jẹ́ wípé àti ìyá mi àti àwa ọmọ, òun ni ẹni yìí ló ń jẹ́ èèyàn dáadáa sí i, ta si, tí ó jẹ́ ẹni tí a súnmọ́, tí ó sì jẹ́ wípé, ehn, ẹni tí à ń sọ yìí, òun ló máa ń kó àkùayawọ́, tó sì jẹ́ ara wọn tí ó máa ń so okùn ẹbí pọ̀. Ehn, ikú ẹni náà ó di ẹni tó o dún ni jọjọ, tí ó sì dé bá wa ní òjijì torí pé ẹni yìí kò saisan tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ehn, àwọn òṣìṣọ́ pé ó yá, ehn, kò sí ṣe tí máa ń fa wàhálà kí ó sì ń jàgídíjàgan, tí jẹ́ pé ẹni yìí mẹ́lọ̀ọ́mẹ́lọ̀ ná máa ń lọ. Ehn, àgàgà ẹniyi tu wan, tí wọ́n ti sọ pé àwọn yo wa yọjú sí wa ní a in, nígbà tí òní pẹ́ sáàsìkò ko tó di wípé ikú ọlọ́jọ́ dé, ehn, lẹ́yìn àsìkò kó tó di àsìkò yìí, òun ni ọlọ́jọ́ ló dé bá ẹni tí à ń sọ yìí, tó sì jẹ́ wípé ó gbomijé lójú èmi, pàápàá. Ehn, àbí ìyá mi náà wọ́n, wọ́n sunkún lórí ọ̀rọ̀ yìí tí ó sì jẹ́ wípé, ehn, fún wọn òdidi àwọn ọ̀sẹ̀ mélòó kan, òun ni ọ̀rọ̀ yìí ni wọ́n fi ń ṣe ìdárò ẹni yìí, tó sì jẹ́ wípé èmi náà mo sunkún lórí ọ̀rọ̀ yìí tí, ehn, kò sì, inú mi ò sì dùn. Ehn, ọdún, ọdún 2023 òun ni ìṣẹ̀lẹ̀ tí à ń sọ yìí, òun ló ṣẹlẹ̀, tó sì jẹ́ wípé àsìkò yìí, òun ni mo sunkún gbẹ̀yìn. Ehn, tí Ọlọ́run má jẹ káro gun ẹkún, Ọlọ́run má sì jẹ ká ri n tí ó máa banu wa jẹ. Ehn, kí, ehn, àwọn arúgbó wa kọ ọlọrun jẹ́ kán pẹ́ fún wa, káwọn òbí wa kọ ọlọrun jẹ́ kí a jọ bára wa pẹ́. Ehn, ká má ṣafẹ́rẹ ẹni kankan, ká má sàfẹ́rẹ ikú wá ẹni kankan. Ehn, ìpàdánù ẹni tí ó súnmọ́ ẹni, a máa gba omije loju ẹni tí ó sì máa ń fa kí èèyàn yan sunkún. Ẹ̀mí ò sì gbàdúrà kí èmi o ri iru ẹ mọ iyẹn, ehn, alani kí iru ẹ ọ̀ ṣẹlẹ̀ sí èmi mọ́.